Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé mi ni ibi tí mo ti ń ka ìwé ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ní ìmọ̀ sí. Kí ni ìtumọ̀ ilé ìkàwé? Ilé ìkàwé ni ibi tí a ti ń ka ìwé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sí ọjà ní àná, láti lọ ra àwọn ǹkan tí ẹnu ńjẹ. Mo ra àwọn ǹkan tí a fi ń ṣe ọbẹ̀.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí o bá ń mu ohun mímu? Ẹ̀, ọ̀pá ìfàmú́ra tí olóyìnbo ń pè ní straw ni mo máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń mu ọtí ẹlẹ́rìndòdò tàbí Coke àbí Fanta. Mo máa ń lò ó láti jẹ́ kí ohun mímu tí mo ń mu kó bọ́ sí mi lẹ́nu dáadáa.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Tí m bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn, mo máa ń di ọwọ́ náà mú ṣinsin. Màá gba, màá dìímú. To ba je eni ti o je agbalagba ni, mi o ni di owo yen mu ju. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí a jọ jẹ́ ìrọ̀, màá di ọwọ́ rẹ̀ mú dáadáa. Eh, tó bá jẹ́ pé ọwọ́ obìnrin, mo máa ń dìímú díẹ̀díẹ̀. Didi owọ́ ènìyàn mú. Ó máa ń jẹ́ kí, kí a tún mú ara wa ní.

Báwo ní o ṣe máa kojú àwọn ìṣòro ní iṣẹ́? Nínú gbogbo iṣẹ́ ní ìṣòro wà. Kò sí iṣẹ́ kánkan tí ò sí ìṣòro. Ẹ, tí n bá ní ìṣòro lẹ́nu iṣẹ́ mi, ẹ ẹn, bí àpẹẹrẹ, bóyá mọ ń ká ìwé tí ò yé mi, mo máa ń gbìyànjú láti kọ́kọ́ dáwọ́ dúró láti tún èrò mi pa kín lẹ mọ í tí má ṣe láti mú kí iṣẹ nà kì o rọrùn. Ẹ, ṣùgbọ́n ìṣòro lẹ́nu iṣẹ́, ó jẹ́ ǹkan tí a kò le fẹ́ kúsu mọ ṣùgbọ́n tí a gbọdọ̀ gbìyànjú láti mọ ọ̀nà láti yanjú ìṣòro náà.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Tí mo bá ń lọ sí ibi iṣẹ́, ó máa ń gbà mí tó ọgbọ̀n ìṣẹ́jú kí n tó dé ibi iṣẹ́. Mo máa ń wọ ọkọ̀ ojú pópó láti lọ sí ibi iṣẹ́. Lóòótọ́, ó wù mí kí ilé tí mò ń gbé kó súnmọ́ ibi iṣẹ́ mi dáradára ṣùgbọ́n mi ò rí, mi ò rí ilé tó súnmọ́ tòsí. Mo nílò láti wọ ọkọ̀ ní gbogbo ìgbà tí mo bá ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Tí mo bá ń ta ọjà, mo máa ń gbìyànjú láti jẹ́ kí àwọn ọjà náà kí ó wà ní ìmọ́tótó láti fún àwọn ènìyàn tó fẹ́ rà ní àǹfààní láti fẹ́ràn rẹ̀ dáradára. Ìmójútó ọjà ṣe kókó sí mi gan.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Awọn nkan tó máa ń mú mi rẹ́rìn-ín ó pọ̀, bí i kí èmi àtọ̀rẹ́ ẹ mi jọ mọ́ seré àbí ká jọ mọ́ra dọ́wẹ̀kẹ̀ kó wá sọ̀rọ̀ apanilẹ́rìn-ín kan, àbí tí n bá ń wo àwọn tí ó ń ṣe comedy lórí ẹ̀rọ ayárabíàṣá mi, ìyẹn lórí YouTube àbí Facebook tí n bá ń wo àwọn skits, ó máa ń mú mi rẹ́rìn-ín ná.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà, ó jẹ́ nǹkan tí mo máa ń gbìyànjú láti ṣe dáradára kí a má ba jẹ́ wípé màá ra nǹkan ní owó tó wọ́n ju iye tó yẹ kí n rà lọ. Tí màá ti bèrè lọ́wọ́ ẹni tó ń tajà pé elò ni ọjà náà, tó bá ti sọ, màá dín owó rẹ̀ kù díẹ̀ kí ó bá lè pé àwà mejẹ́ji.

Se o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, mi ò fẹ́ràn coffee púpọ̀. Wọn ọ dẹ kì n fi coffee fún mi ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Torí coffee kì í ṣe, kì í ṣe nǹkan mumu tí a fẹ́ràn dáradára níbi tí mo wà. A fẹ́ràn àwọn nǹkan bíi Cooki àbí Fanta, àwọn ẹlẹ́rìndòdò, àwọn tí mo máa ń mu nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Mo ní àwọn ìṣòro kan pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo sì pe customer care tí wọ́n fún wa láti pe tí a bá ní ìṣòro. Wọ́n sì ràn mí lọ́wọ́ lórí rẹ̀. Ehn, ìgbà mìíràn mo ti pe wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn torí pé mo fi owó sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kò wọlé àbí áti àwọn nǹkan mìíràn.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò ọ̀pọ̀lọpọ̀ tí mò ń lò láti ṣe oríṣìíríṣìí nǹkan tí mò ń ṣe ni mo máa ń rí ní ọjà. Lẹ́yìn tí n bá ti lọ sí ibi iṣẹ́ tí mo ti ṣiṣẹ́, mà á gba owó nípa rí oṣù, eléyìí tí mà á fi ṣe ètò láti ra gbogbo àwọn ohun èlò tí mo nílò.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Rárá, mo jẹ́ ẹni tí kì í ṣe àìsàn ní gbogbo ìgbà. Àsìkò tí mo bá ṣe àìsàn nìkan ni mo máa ń lo ògùn. Ìgbà mìíràn wà tí mi ò kí ń lo ògùn láàrín oṣù kan, oṣù méjì, mẹ́ta, mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní, eéé, health tó péye. Mi kì í sábà lo ògùn ní ojoojúmọ́

Gbogbo ìgbà ni mo máa ń gun alùpùpù. Ìyẹn tá ń pè ní ọ̀kadà. Mo gun lánàá, ṣùgbọ́n kì í ṣe èmi fúnra, mi ni mo wà. Ṣùgbọ́n a máa ń gun láti ibi kan lọ sí ibi kejì ní gbogbo ìgbà. Ó jẹ́ nǹkan tí ó common láàárín wa ní orílẹ̀-èdè Nàìjíríà.

Àwon app ti mo máa ń lo jù ni àwon app bi DLS, èyán ti a fi máa ń gba bọ́ọ̀lù. Mo fẹ́ràn rẹ̀, mo máa ń fi ṣeré. Sugbon app ti mo ń lo jù ni WhatsApp láti fi bá àwon ènìyàn sọ̀rọ̀ káàkiri. Lẹ́yìn WhatsApp, mo tún máa ń lo app bi àwon ti a fi ń store cryptocurrency.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo fún ọkọ̀ mi tí n bá fẹ́ gbé e jáde. Àwọn ìgbà míràn, mo máa ń gbíyànjú láti jẹ́ kí epo kú sínú rẹ̀ tí n bá gbé wálé. So tí n bá ti ń jáde lọ, mà á ya ilé epo lójú ọ̀nà láti ra epo sínú ọkọ̀ mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo máa ń lọ sí ilé oúnjẹ láti lọ jẹun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n mo máa ń gbiyanjú láti dáná oúnjẹ mi nílé fúnra mi. So otí pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ láti ra oúnjẹ kẹ́yìn. Sugbon bí ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn mo sì lọ ra oúnjẹ jẹ.

Ṣé o máa ń ṣe yoga? Ẹ́ẹ̀, mo máa ń ṣe yoga. Ṣùgbọ́n mí ì fẹ́ràn láti pè é ní yoga. Ṣùgbọ́n mo kàn lè sọ pé mò ń ṣe àwọn eré ìdárayá àbí àwọn exercise lójoojúmọ́. Ó lè má jẹ́ yoga, ṣùgbọ́n ara ǹkan tí mo máa ń ṣe yoga wà ń íbẹ̀. Ìgbà mí mo máa ń ṣe press up, push up, oríṣìíríṣìí eré láti mú ara mi yá gágá. Yoga náà máa ń wà láàárín ẹ nígbà mí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Mo máa ń ṣètò àwọn ìméèlì mi nípa lílo àwọn ẹ̀rọ automation láti automate àwọn ìméèlì yẹn láti máa lọ fúnra rẹ̀ bí mo bá ṣe schedule. Mo lè lo Mailchimp nígbà mìíràn, ṣùgbọ́n àwọn ìméèlì tó bá jẹ́ personal, mo máa ń send rẹ̀ fúnra mi. N kọọ́, n sì send ẹ̀